Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé tí a bá jọ jáde bóyá àjọlọ jẹun, mo lè gbé díẹ̀ nínú owó tí a bá ná kí iyòókù àwọn ọ̀rẹ́ mi kí wón fi owó kún. Tá bá dẹ̀jọ wọ ọkọ̀ lọ sí ibìkan, a máa n jọ pín owó náà láàárín ara wa.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Ni ọjọ́ ìsinmi èmi àti ẹbí mi, àtàrà mi a máa jọ ń lọ sí ilé ìjọsìn. Bẹ́ẹ̀ dẹ̀ ni, ọjọ́ ajé nígbà mìíràn tí a bá ní ètò ní ṣíṣe ní ilé ìjọsìn, mo máa ń lọ sí ilé ìjọsìn.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi, ìgbà mìíràn tí ohun kan bá wù mí jẹ, màá gbéra mi jáde lọ ra ohun kan náà láti lè jẹ́ sínú ara mi. Tó bá dé jẹ́ wípé irú irun kan ló wù mí láti se, mo máa ń ṣe é láti fi ṣètọ́jú ara mi.

Àkókò alẹ́ ni mo fẹ́ràn jù nínú àwọn àkókò tó wà nínú ọjọ́. Nítorí pé ó máa ń fún mi láǹfààní láti sùn dáadáa. Kìí ṣe pé mi ò lè sùn ní ojú ọjọ́, ṣùgbọ́n ní alẹ́, òórùn náà máa ń dùn yàtọ̀.

Rárá o, mi ò ní àgbàlá òjò rárárara. Nígbà tí a kéré, ilé tí a gbé dàgbà ni a ti ní àgbàlá òjò dáadáa. Àmo nígbà tí a dàgbà tán tí àwa náà wà ní ilé ara wa, a ò ní àgbàlá òjò ní ilé náà.